Mo fẹ́ràn láti máa lo àwọn àkókò mi, pàápàá jùlọ àwọn àkókò ìsinmi mi pẹ̀lú àwọn ẹbí mi. Ni ìgbà mìíràn ní òpin ọ̀sẹ̀, èmi àti àwọn ẹbí mi a lè jáde lọ sí ilé oúnjẹ tí gbogbo wa ó sì gbéra wa jẹun, a jẹun àbí kí ìgbà mìíràn ká lọ sí etí odò, etí òkun láti lọ ṣe eré ní ìgbà mìíràn.

Ìbọ̀sẹ̀ tí mo fẹ́ràn láti máa wọ̀ óun ní ìbọ̀sẹ̀ kékeré léleyìí tí ó ní ju dède ọrùn ẹsẹ̀ mi lọ. Tó bá ti ń kọjá ọrùn ẹsẹ̀, ó máa ń ni mí lára ní. Mo fẹ́ràn láti máa wọ ìbọ̀sẹ̀ kékeré eléyìí tí ó kéré jù nínú àwọn ìbọ̀sẹ̀ torí oríṣiríṣi ìbọ̀sẹ̀ òun ni a ní.

Ìlú tí mò ń gbé, orúkọ ìlú tí mò ń gbé ni Ìlọrin. Ìlú Ìlọrin sì jẹ́ olúùlú ìpínlẹ̀ Kwara. Ìlọrin tóbi, ó tóbi gidi gan-an. Àwọn ohun mèremère sì ni ó wà ní ìlú Ìlọrin. Tí a bá ní ká ka iye àwọn èèyàn tí ó wà ní ìlú Ìlọrin, mi ò lè kà á tán. Kódà tí ìdàwọn eléyìí tí ìjọba gan-an máa ń gbé jáde pé iye àwọn èèyàn tó wà ní ìlú Ìlọrin leléyìí, wọn ò rí ìlú náà, wọn ò rí iye àwọn èèyàn náà kà tán. Wọ́n kàn rò pé iye àwọn tó ń gbé ìlú ni eléyìí torí ìlú Ìlọrin ó tóbi gidi gan-an. Òun sì ni ìlú tí a lè sọ pé ó tóbi jù ní ìpínlẹ̀ Kwara.

Nǹkan bíi ọdún méjì sẹ́yìn, mo rántí ìṣẹ̀lẹ̀ kan tó ṣẹlẹ̀ ní àkókò òjò. Ọlọ, a dúpẹ́ fún Ọlọ́hun torí wípé ìṣẹ̀lẹ̀ náà ó ní agbára gan an ó sì burú gidi gan. Ni ìgbà náà, a wà ní inú ilé emi pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi nílé àwọn ọ̀rẹ́ mi náà ni a wà ní ọjọ́ náà. Bí atẹ́gùn òjò yìí bí ó ṣe bẹ̀rẹ̀ nìyẹn. Atẹ́gùn òjò yìí ìgbà tí ó fẹ́ kinkíní ló ku àbí díẹ̀ ló ku kó ṣí ilé mọ́ wa lórí. Ṣùgbọ́n àwọn ilé tó wà ní ẹgbẹ́ ilé àwọn ọ̀rẹ́ mi ní ìgbà náà, ó ṣí àwọn ilé náà lọ. But, a dúpẹ́ fún Ọlọ́run pé nǹkan àbúrú ò ṣẹlẹ̀ sí àwa ní inú ilé ọ̀rẹ́ mi.

Ibi tí mo fẹ́ràn láti máa lọ jù, òun ni mọ́ṣáláṣí torí wípé bí mo ṣe jẹ́ ọmọ Mùsùlùmí. Mo fẹ́ràn láti máa kírun wákàtí mẹ́, mẹ́, mẹ́ máràárún mi ní mọ́ṣáláṣí ní ojoojúmọ́. Òun ló fi jẹ́ wípé ibẹ̀ ni mo ti fẹ́ràn láti máa lọ jù lójoojúmọ́ torí wípé tí mo bá wà níbẹ̀, mo súnmọ́ Ọlọ́run mi, màá sì pe Ọlọ́run, inú Ọlọ́run ó sì dùn sí mi. Lẹ́ẹ̀kejì ibi tí mo tó fẹ́ràn láti máa lọ jù, òun ni kí n máa lọ sí ibi iṣẹ́. Mo fẹ́ràn láti máa lọ ibi iṣẹ́ kí n sì ṣíṣẹ́ mi takuntakun gẹ́gẹ́ bí agbára mi bá ṣe gbé.